Bí o bá lè yí ohun kan padà ní agbègbè rẹ, kí ni o máa jẹ́? Oríṣiríṣi ǹkan ni ó wà lágbègbè mi tí mo lè yí padà. Àkọ́kọ́ ni pé kí ni, ẹ, ìwà bùrúkù wọn mọ́, tó bá, tó bá ṣe ṣe láti yí padà, mo máa yí wọn padà. Nítorí pé ní agbègbè mi wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ò fẹ́ kí èèyàn, kí èèyàn ga, ẹni tí wọn bá ṣe máa fà yàn wálẹ̀ lọ́n wa, ìgbámí ni tọ bá ra jà lọ́wọ́ èèyàn àti sanwó, wọn ni fẹ́ sanwó. Bíi kí ń ṣáá jẹ gba èèyàn, run ni ìwà tí ò ṣe é dáni tó bá ní àyè, n ó máa yí ìyẹn padà ní agbègbè wa. Ìyẹn akọkọ, ìyẹn ekeji mo máà nílò làti jẹ ki wọn maa ṣe nkan pẹ̀lú ìfẹ́ nítorí pé wọn n'ifẹ ará wọn ni àdúgbò mí, ko ju bẹ́ẹ̀ lọ.